Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún òṣìṣẹ́ ní owó àfikún. Tí òṣìṣẹ́ bá ṣiṣẹ́ dáadáa, dandan ni ká fún un ní owó, dandan ni ká.

Ṣé o máa mọ bí a ti ń pẹja? Rárá mi ò mọ bí a ti ń pẹja nítorí pé mi ò fẹ́ràn àti máa pa ẹja. Adìẹ nìkan ni mo fẹ́ láti máa pa nítorí pé ó dáa láti máa pa adìẹ dáadáa.

Ajọdun wo ni o fẹran ju? Ajọdun ti mo fẹran ju ni eyi ti won maa n se nibi ti won ti ma n fẹran awọn nnkan dada. Bẹ́ẹ̀ni, nitori pe a ti fẹran nnkan ju kan lọ o ṣe pàtàkì.

Ṣé eti rẹ, sé eti rẹ dára? Bẹ́ẹ̀ ni etí mi dára. Nítorí pé mi ò ní Ìṣòro pẹ̀lú etí mi. Mo dẹ̀ fẹ́ràn láti ní eti tí ó dára. Mo dẹ̀ ní eti tó dára dáadáa.

Ṣé o máa ń lọ lo èrò ìdákẹ́jẹ? Rárá mi ò kí ń lọ èrò ìdà ìdà ìdákẹ́jì nítorí pé kò da láti máa lọ èrò ìdákẹ́jì. Rárá mi ò lọ.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn tea nítorí pé tea dára, tea dá lára, tea dẹ́ dun dáadáa. Tea máa ń ní milk àti chocolate but coffee, coffee korò lẹ́nu. Kò jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Tí n bá fẹ́ mú àwọn èrò tuntun wá, mo máa ń jókòó, màá ronú tí n bá ti ronú, màá wá rí bí màá ṣe le ṣe àwọn nǹkan tó jẹ́ pé ó máa mú ìdàgbàsókè ibi ilé iṣẹ́ mi.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni mo ti lọ sóde rí. Kódà mo ti jẹun lóde. Mo máa ń gbádùn dáadáa. Ọjọ́ kan tí mo lọ sóde, mo gba, mo gba abọ́ ìrẹsì kan, mo dẹ̀ tún gba mọ́ọ́tì mẹ́ta. Mo jẹun yó, mo jẹun yó. Mi tẹ́lẹ̀ lọlé mọ́

Ṣé o máa ń, ṣe o máa ń gba àwọn ìmẹ́lì àì wúlò? Sé o máa ń gba ìmẹ́lì àì wúlò? Mi ò kí ń gba ìmẹ́lì àì wúlò nítorí pé kò wúlò fún mi. Ǹkan tó bá wúlò ni mo máa ń gba.

Ṣé o ti dúró lílọ èrò ayárábiàsà fún ọjọ́ kan rí? Rárá mio tí dúró lilo ẹ̀rọ ayarabiasa fún ọjọ́ kankan ri nitori wípé kin ṣe nkan ti mo mọ bọn ṣe n ṣe mi mọ bòn ṣe n ṣe.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Tí n bá ní àwọn ìṣòro ní iṣẹ́, nǹkan tí mo máa ń ṣe ni wípé mo máa ń, àm, pe àwọn alábàáṣiṣẹ́pọ̀, à maa jòkò láti ro bí a ṣe máa wá, àm, ọ̀nà àbáyọ sí ìṣòro tí ó wà náà.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Owó tó ń san ni ó máa ń fún mi ní ìtara, nítorí pé mi ò fẹ́ràn kí wo máa yà enyàn jẹ. Owó yẹn ti kéré jù. Tí ẹ̀yàn bá ń ṣiṣẹ́ níbi kan, ó yẹ kó fún yan ní wọn ò lè san gbogbo owó tán fún ọ, but kó fún ọ ní nǹkan tó dùn.

Ṣé o máa ń kọ léta fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ léta fún àwọn ènìyàn nítorí pé ó ṣe pàtàkì láti kọ àwọn léta yẹn fún wọn nítorí pé, à, tí èèyàn bá fẹ́ wá ibi iṣẹ́, tí èèyàn bá fẹ́ wá iṣẹ́, eyan gbọ́dọ̀ kọ léta àti àwọn ǹkan bíbẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń kọ léta fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ léta fún àwọn ènìyàn nítorí pé ó ṣe pàtàkì láti kọ léta fún àwọn. Ṣé owó tí ó ń gbà dára tó? Bẹ́ẹ̀ni, ó dára tó ní ògo Olúwa.

Yàrá, yàrá wo nínú, yàrá wo nínú ilé rẹ̀ ni ó fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá mi nítorí pé èmi nìkan ni mó máa ń sùn sí yàrá mi, mí dẹ̀ kí ń gba àwọn èeyàn láti wọ yàrá mi. Kódà àwọn àbúrò mi gan won lè wọ yàrá mi. Mo máa ń gbádùn.

Nígbà wo ni o máa ra ẹ̀rọ ayárabíásà tuntun? Kò sí ìgbà tí mo máa ra ẹ̀rọ ayárabíásà tuntun nítorí pé kò ṣe nǹkan tí mo fẹ́ láti máa ra, mi o kan fẹ́ láti rà. Bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí pé ó ṣe pàtàkì láti bèèrè ọ̀nà nígbà tí eyàn ò bá mọ ibi tí eyàn bá ń lọ. Ó ṣe pàtàkì láti wo àwọn ènìyàn àti láti tọrọ bí èèyàn ṣe máa ń rin irin.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń fún wọn ní àwọn iṣẹ́ láti ṣe. Ó dẹ̀ máa ń jẹ́ kí wọ́n ṣiṣẹ́ dáadáa. Ó dẹ̀ máa ń jẹ́ kí wọ́n ṣe àwọn nnkan tó yẹ kán ṣe. Mo máa ń darí wọn dáadáa. Ó ṣe pàtàkì láti ṣe àwọn nǹkan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn. Ó ṣe pàtàkì dáadáa.

Irú bàtà wo ni ó máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀, bàtà gíga ni. Nítorí pé mi ò fẹ́ràn láti máa wọ̀n àwọn bàtà tí kò da, àwọn bàtà tí ò lórí. Mi ò fẹ́ràn láti máa ṣe àwọn nǹkan yìí. Bàtà tó bá ga, tí ó bá ga mí léwọ́. Ó ṣeré nìyẹn.

Báwo ni o ṣe máa ń rán àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń rán àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú owó, mo máa ń fun áwọn lówó dáadáa. Mo máa ń bùn wọ́n lówó. Igbamín mo le rẹ́ẹ̀nikan kí n fun ní 5k, ijọ 10k, ijọ 200, bó ṣe rí.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣepọ̀? A máa ń bá wọn sọ̀rọ̀, a sì máa ń jókòó papọ̀ láti sọ àwọn ọ̀rọ̀ tó lè mú gbé company ga. A máa ń jókòó, a máa ń mú tíì àti kọfí.